Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ní ìlú tí mo wà, ọkọ̀ ojú irin ló pọ̀ jù ló dé yà jù. Torí bẹ́ẹ̀, lójoojúmọ́ ni mo ń lo ọkọ̀ ojú irin láti fi jáde, láti fi lọ ìrìnàjò, láti fi lọ ra aṣọ, láti fi lọ ra ǹkan oúnjẹ. Mo máa ń ra tíkẹ̀ẹ̀tì lóòrèkóòrè láti fi wọ ọkọ̀ ojú irin.

Ẹ̀ẹ̀mejì lọ́sọ̀ọ̀sẹ̀ mo máa ń ní ìpàdé. Ìpàdé ilé ìjọsìn ní ọjọ́ ta mọ̀ sí Sunday àti ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ ta a máa jọ ń finú wénú, ta a máa jọ ń jíròrò ní ọjọ́ tí a mọ̀ sí ọjọ́ ajé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú torí wípé bí mo bá jókòó sí ibi fèrèsé, mo máa ń rí oríṣìíríṣìí àrà tí Ọlọ́run dá láti dá ilé ayé. Mo máa ń rí òfurufú, mo máa ń rí òkun láti ilẹ̀, mo máa ń rí ilé, mo máa ń rí iná tó jẹ́ kí ayé rẹwà gidigidi. Bím bá lè jókòó sí etí-- sí ilé fèrèsé, tí mo bá jókòó nílé fèrèsé, oorun ò kí ń tètè kùn mí, mi ò dẹ̀ kí ń bẹ̀rù torí pé mo ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìta. Àmọ́ tí mi ò bá jókòó nílé fèrèsé, oorun ni máa sùn títí tí màá fi dé ibi tí mò ń lọ. Àti wípé mi ò ní rí nǹkan tó ń lọ níta, mi ò ní rí nǹkan tí Ọlọ́run dá torí bẹ́ẹ̀ tí mo bá máa wọ ọkọ̀ òfurufú, mo máa ń gba ìjókòó tó wà nílé fèrèsé, nílẹ̀ fèrèsé.

Mi ò ní ìdojúkọ kankan níbi iṣẹ́ torí pé mi ò ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Àmọ́ nígbà tí mo ti ṣiṣẹ́ sẹ́yìn, ìdojúkọ tí mo ní, òun ni nǹkan tí àwọn olóyìnbo ń pè ní racism. Torí pé ìlú òyìnbó ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ àti wípé torí pé mo jẹ́ dúdú, ó ní obìnrin kan tó máa ń ṣe àbúrú fún mi ní gbogbo ìgbà. Mo fẹ́ jọ sùn ún láìmọye ìgbà, àmọ́ àwọn ọ̀gá mi ò ṣe nǹkan kan ṣi. Torí bẹ́ẹ̀, mo faramọ́ titi titi tí mo fi fiṣẹ́ òun sílẹ̀. Ìdojúkọ kan pàtàkì tí mo mọ̀ pé mo ti ní nìyẹn. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ mi ò ní ìdojúkọ kankan rárá torí pé mò ń tọ́ ọmọ lọ́wọ́, mo gba àyè àti tọ́ ọmọ. Ní àkókò yìí mi ò ṣe iṣẹ́.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ní ẹ̀fọ́rí tulu. Tí ó bá bẹ̀rẹ̀, ẹ̀fọ́rí náà lè wà títítítí fún ọ̀sẹ̀ kan, nígbà mìíràn ọjọ́ mẹ́ta, nígbà mìíràn ọjọ́ mẹ́rin. Tí mo bá lo òògùn àwọn òyìnbó, ẹ̀fọ́rí náà kì í lọ torí pé tòòdù náà máa ń pè, èyí tí àwọn olóyìnbo mọ̀ sí migraine. Àmọ́ kàn ṣe lémọ́lémọ́ ni màá ń ní ẹ̀fọ́rí náà. Lẹ́kọ̀ọ̀kan bóyá mo ti ṣiṣẹ́ jù àbí mo ti wo tẹlifíṣàn jù ni ẹ̀fọ́rí náà máa ń wá. Iyàtọ̀ sí yẹn ni òní ẹ̀fọ́rí mi, iyàtọ̀ sí ti tulu tó máa ń wá. Tí mo bá dẹ̀ ti ní ẹ̀fọ́rí yìí, mi ò kí ń lè la ojú mi dáadáa, mi ò kí ń lè ṣe iṣẹ́, ara mi ó máa gbóná, orí bẹ́ẹ̀dì ni màá wà títítítí. Mo lè wà lórí bẹ́ẹ̀dì fún ọjọ́ mẹ́ta, fún ọjọ́ mẹ́rin. Àmọ́ láti ìgbà tí mo ti bí ọmọ kejì, mi ò tí ì ní ẹ̀fọ́rí yìí kọjá ọjọ́ kan, ọjọ́ méjì. Mo gbàgbọ́ wípé ẹ̀fọ́rí náà ó ti ń lọ díẹ̀díẹ̀ torí wípé mi ò jáde láàárọ̀ kùtùkùtù lọ ibi iṣẹ́. Ilé ni mo wà. Tí mo bá ti jí, tí mo ti tọ́jú ọmọ, màá kàwé. Tó bá rẹ̀ mí, màá lọ faralẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ ara mi ń rì sí mi, orí náà ò fọ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àmọ́ ẹ̀fọ́rí tulu náà, ó ní kì í lọ torí bẹ́ẹ̀ mo máa ń ṣe déédéé láti sinmi kí ń má baà lè ní ẹ̀fọ́rí yìí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni, mo máa ń orí máa ń fọ́ mi, mo máa ń ní ẹ̀fọ́rí tulu.

Ice cream, hmm vanilla àti chocolate ni mo fẹ́ràn jù. Mo máa ń láìkì, mo máa ń láìkì bí chocolate yẹn ṣe máa ń dùn lẹ́nu mi. Mo dẹ̀ máa ń láìkì èyí tó ń pè ní vanilla. Tí èèyàn bá lá chocolate àti vanilla papọ̀, ah! Ó máa ń dùn gidigidi. Àmọ́ torí ó ipe ó ti tùtù jù ó máa ń kan mí léyín. Mi ò kì n sábà lá ice cream. Àmọ́ mo fẹ́ràn flavor chocolate àti vanilla. Mo dẹ̀ fẹ́ràn kí ni waffle tí wọ́n fi ice cream yẹn lé lórí, ìyẹn gan ladun ice cream.

Tí n bá máa lọ sí ibi iṣẹ́, mo máa ń wọ ọkọ̀ ojú irin. Mo dẹ̀ tún máa ń wọ ọkọ̀ ojú ọ̀nà ojú títì, èyí ta mọ̀ sí bọ́sì. Mo máa ń wọ bọ́sì, mo dẹ̀ máa ń wọ ọkọ̀ ojú irin. Bí mo ṣe máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ nìyẹn. Nígbà mìíràn, mo dẹ̀ máa ń lo táksì. Nígbà mìíràn, mo máa ń wa mọ́tò. Àmọ́ mi ò kí ń wa mọ́tò dédé torí àti tètè dé ibi iṣẹ́, ọkọ̀ ojú irin ó yá nígbà mìíràn ju kí èèyàn wa mọ́tò lọ. Torí bẹ́ẹ̀, ọkọ̀ ojú irin ni máa ń sábà fi rìnrìn àjò lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast. Podcast tí mo máa ń gbọ́ yìí, òun ni àwọn ìwé tí àwọn tó ní ìmọ̀ kọ. Àwọn kan máa ń kà lórí podcast. Àwọn ìwé yìí ó máa ń fún mi ní ìmọ̀. Àwọn ìwé yìí máa ń ràn mí lọ́wọ́ láti mọ ìgbésẹ̀ tí mo fẹ́ gbé àti bí mo gbọdọ̀ ṣe gbé ìgbésẹ̀ nínú ayé mi, nínú ìgbéyàwó, nínú iṣẹ́ àti nínú àtíi to omo. Ojoojúmọ́ ni mo máa ń gbọ́ podcast torí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti lè ronú dáadáa lọ sí ibi tó tọ́, ó máa ń ran ọkàn mi lọ́wọ́, ó dẹ̀ máa ń ran iṣẹ́ ọwọ́ mi lọ́wọ́. Torí náà ni mo ṣe máa ń gbọ́ podcast.

Mo fẹ́ràn alẹ́ lọ́pọ̀lọpọ̀. Tí ilẹ̀ bá ti ṣú, mo máa ń fẹ́ràn ẹ̀. Orí ìgbà yẹn ni ìsinmi wà. Òwúrọ̀ kíra kita kitikiti, ọ̀sán kíra kita kitikiti, àmọ́ alẹ́ ni ẹniyan máa ń sinmi, ni ara máa ń sinlẹ̀, ni ènìyàn máa sùn, ló máa jí lówuró ọjọ́ kejì. Alẹ́ ni ènìyàn máa ń ráyè jóko ti ẹbí àti àwọn ọmọ láti sọ ọ̀rọ̀, láti bèrè bí ọjọ́ ti lọ, bí ọjọ́ wọn ṣe lọ àti láti mọ ohun tí a fẹ́ ṣe fún ọjọ́ kejì. Mo fẹ́ràn alẹ́ gan-an gidigidi.

Mo máa ń gé irun mi lọ́dọọdún torí wípé irú irun tí mo ní ó ṣòro láti yà. Òun ló ń pè ní irun fọ́ọ̀sì. Ó ṣòro láti yà, orí dẹ̀ máa ń kan mí láti dìí. Irun tí mo ní dẹ̀ máa ń gùn, ó máa ń tètè gùn. Ó máa ń gùn débi wípé ó máa ń sú mi láti yà àbí láti dìí. Torí bẹ́ẹ̀ lọ́dọọdún mo máa ń gé. Nígbà míràn mo máa gé tán pátápátá, nígbà míràn mo dẹ̀ máa, mo dẹ̀ tún lè gé díẹ̀ kó má ba gùn jù. Àmọ́ ọdọọdún ni máa ń gé irun mi.

Mo fẹ́ràn àti máa wọ ṣòkòtò jíǹsì àti shirt torí pé ó rọrùn láti wọ̀, ó rọrùn láti rìn nínú jíǹsì nínú ṣòkòtò. Torí bẹ́ẹ̀, mo fẹ́ràn jíǹsì gidigidi. Àmọ́ irú jíǹsì wo ni mo fẹ́ràn? Jíǹsì tí ó fúnni pẹ́kípẹ́kí èyí tó fàyè sílẹ̀ ni mo fẹ́ràn.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, mo máa ń jí ni aago mẹ́fa. Tí n bá ti jí, mo máa gbàdúrà sẹ́lẹ̀ dá mi. Tí n bá ti gbàdúrà, mo máa ń lọ wẹ̀, màá fọ ẹnu. Tí n bá ti wá ṣe tán, mo máa ń jí àwọn ọmọ mi. Màá kọ́kọ́ jí ọmọ àgbà tó ń lọ ilé-ìwé kó lọ wẹ̀, kó múra ilé-ìwé. Màá tú wá jí ọmọ, ọmọ ọwọ́ tó wà lọ́wọ́ mi. Màá wẹ̀ fún un, màá múra fún un. Bí n bá ti ṣẹlẹ̀ yìí tán, màá bọ́ sínú kíṣínì, màá ṣe oúnjẹ tí ọmọ mi àgbà máa gbé lọ ilé-ìwé. Màá ṣe mílìkì fún ọmọ ọwọ́, ọmọ mi kékeré. Tí n bá ti fún ọmọ kékeré, ọmọ mi kékeré ní mílìkì tán, tí mo ti ṣe oúnjẹ fún ọmọ mi àgbà, tóun náà ti jẹ oúnjẹ àárọ̀, tí mo dẹ̀ ti pa oúnjẹ ọ̀sán mọ́ sínú àpò ilé-ìwé rẹ̀. Mo máa, a máa wọnú mọ́tò, màá gbé ọmọ mi àgbà lọ sí ilé-ìwé, màá wá padà wá lé, màá wá jẹun. Tí n bá ti jẹun, tó bá di aago mẹ́sàn-án, mo máa wá bẹ̀rẹ̀ láti kàwé. Mo máa kàwé fún wákàtí kan. Tí n bá ti kàwé fún wákàtí kan, màá wo ọmọ mi, màá fún un ní omi, màá tọ́jú rẹ̀, màá gbé sórí ìbùsùn kó sùn. Tó bá ti wá sùn, màá wá gbọ́ podcast fún wákàtí kan. Nígbà tí mò ń gbọ́ podcast yẹn, màá bẹ̀rẹ̀ sí ní ṣe ètò oúnjẹ tí ọkọ mi àti àbúrò mi máa jẹ tó bá dé láti ibi iṣẹ́. Tó bá di aago mọ́kànlá, màá lọ sórí ìbùsùn, màá sùn títí di aago méjìlá àbí aago kan. Ohun tí mo máa ń ṣe lówúrọ̀ kọ̀ọ̀kan nìyẹn.

Bátìrì fóònù mi máà ń dúró nígbà mìíràn fún ọjọ́ méjì tàbí ọjọ́ mẹ́ta torí wípé mi ò kì ń tẹ fóònù mi ní gbogbo ìgbà. Tí n bá ń kàwé mi ò kí ń tẹ fóònù, nígbà míràn mo máa ń pa fóònù torí pé mi ò fẹ́ kí àwọn èèyàn pè mí láti dà mí láàmú tí n bá ń kàwé. Tí n bá ń gbọ́ podcast, mo máa ń yí volume lọlẹ̀ kí n bá lè gbọ́ nǹkan tí wọ́n ń sọ dáadáa ní podcast. Laptop dẹ̀ ní máa ń lò. Mi ò kí ń lo fóònù láti fi ṣe àwọn nǹkan yìí. Torí bẹ́ẹ̀, tí n bá ti charge fóònù mi lọ́jọ́ kan, ó máa ń gbé mi nígbà mí ọjọ́ mẹ́ta, nígbà mìíràn ọjọ́ mẹ́rin torí pé mi ò kí ń tẹ fóònù ní gbogbo ìgbà.